Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àkókò ọdún Kérésìmesì, bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn àkókò ọdún iléyá. Méjèèjì ni àkókò ọdún tí mo fẹ́ràn jù.

Ṣé o ní ọgbà? Ṣé o ní ọgbà? Ṣé o ní ọgbà? Rárá, mi ò ní ọgbà. Àyíká ilé mi kò ní ọgbà.